Owó tí mò ń gbà, mi ò lè sọ bóyá ó dára tó tàbí kò dára tó. Ìdí ni wípé òye tí mò ń gbà kò pọ̀jù fún mi, bẹ́ẹ̀ ni kò sì kéré jù fún mi. Rẹ́gí ni ó ṣe ní ara mi. Ṣùgbọ́n tí wọ́n bá ní kí n wó, tí n bá ní ìyàwó tàbí ọmọ, owó náà kò lè tó láti tọ́jú ìyàwó àti ọmọ. Ṣùgbọ́n ní àkókò yìí tó sì jẹ́ èmi nìkan, ó tó fún mi. Ó tó owó mọ́tò tí màá wọ̀ lọ síbi iṣẹ́ lójoojúmọ́, owó oúnjẹ ó ká ojú gbogbo rẹ̀. Mo dẹ̀ sì máa ní sílẹ̀ tí mo lè fi ra aṣọ tàbí àwọn nǹkan mìíràn tí mo bá nílò. Àmọ́ ká ní mo ní ọmọ tàbí ìyàwó, owó náà kò lè tó láti tọ́jú wọn.

Mi ò lè ka oye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Mo fẹ́ràn láti máa fọ ọwọ́ mi gidigidi torí wípé ìmọ́tótó òní ó máa ń ṣẹ́ ogun àrùn. Tí n bá wọlé, mo máa kọ́kọ́ fọ ọwọ́ mi. Tí máa ń dáná náà ní inú ilé ìdáná, mo máa fọ ọwọ́ mi. Mo fẹ́ràn láti máa fọ ọwọ́ mi gan-an, ínú mi máa ń dùn tí ọwọ́ mi bá mọ́ torí mi ò ní lè kó àrùn kankan láti ara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ò mọ wípé fífọ ọwọ́ ò dára gan-an. Tí èèyàn bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀ tó bá jáde kí ó fọ ọwọ́ rẹ̀, tó bá lọ dá ilẹ̀ dànù tó bá ti wọlé fọ ọwọ́ rẹ̀, tó bá ń gbá ilẹ̀ tó gbá lẹ̀tán fọ ọwọ́ rẹ. Àwọn ènìyàn kò mọ èyí, wón á sì máa wò, wón máa wádìí ibi tí àrùn gbà wọlé sí àgọ́ ara wọn. Wọn ò ní mọ wípé nípa ọwọ́ wọn tí wọn kò fọ, óhun ni ó fa àrùn.

Rárá, mi ò wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ torí wípé mi ò kọ́ iṣẹ́ ọwọ́. Àwọn tón bá kọ́ iṣẹ́ ọwọ́ nìkan ni wón máa ń wọ aṣọ àkàyọ́rí fún lẹ́yìn ìgbà tí wón bá ti kọ́ iṣẹ́ tán tí wón sì jẹ́wọ́ ara wọn wípé wón mọ iṣẹ́ ṣe ní tòótọ́. Torí pé mi ò kọ́ iṣẹ́ ọwọ́, ìdí nìyẹn tí èmi ò ṣe wọ aṣọ àkàyọ́rí. Ibi iṣẹ́ corporate job ni mò ń ṣe. Àwọn tó bá ṣe iṣẹ́ bíi télọ̀, tán kọ́ iṣẹ́ télọ̀, tí wón kọ́ iṣẹ́ òògùn tàbí tí wón kọ́ iṣẹ́ carpenter tàbí welder, àwọn iṣẹ́ bẹ́yẹn bẹ́yẹn ni wón máa ń wọ aṣọ àkàyọ́rí fún tí wón bá ti kọ́ iṣẹ́ tán tí wón sì jẹ́wọ́ ara wọn wípé wón mọ iṣẹ́ náà ṣe dáradára. Ṣùgbọ́n àwa tí a kò kọ́ irú àwọn iṣẹ́ wọ̀nyí, a ò lè wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́.

Àwọn ìṣòro tí èèyàn máa ń kojú ní ibi iṣẹ́, ọgbọ́n ni ó gbà láti máa kojú wọn. Torí wípé tí èèyàn bá kọ̀ndèdé sáré tó lọ kojú ìṣòro ní ibi iṣẹ́, àti ìbọn nínú ẹ̀, ó máa ní agbára gan. Torí bẹ́ẹ̀ tí mo bá kojú ìṣòro ní ibi iṣẹ́, mo máa kọ́kọ́ wò, màá wádìí rẹ̀ dáadáa. Tó bá jẹ́ wípé eléyìí tí mo le dá nìkan kojú tí mo sì máa ṣe ni. Ṣùgbọ́n tí mo bá ti yẹ̀ ẹ́ wò tí mo sì rí i pé kì í ṣe eléyìí tí èmi nìkan lè dá ṣe, mo máa lọ mú bá àwọn tó jù mí lọ ní ẹnu iṣẹ́. Bí i pín lọ mú bá ọ̀gá wípé kí a jọ wo ìṣòro yìí, ṣe eléyìí tí a máa le dá ṣe ni? Tó bá dẹ̀ ti wò, tó bá jẹ́ eléyìí tí ó mọ̀ dáradára ni, ó máa sọ fún mi bí mo ṣe máa ṣe é, bí mo ṣe máa kojú rẹ̀ tí mo sì máa yanjú ìṣòro náà. Bí bẹ́ẹ̀ kọ́, ó lè pe ìjókòó, kó pe mítìnì kí gbogbo wa kí a jọ jókòó, a ó sì gbé ìṣòro náà sí iwájú. Oníkálukú, a ń wò, a ń yẹ̀ ẹ́ wò, a sọ titi rẹ̀, a sì wò. Tí a bá ṣe bí eléyìí, ó máa ń yára láti kojú, láti solve àwọn ìṣòro tí a bá ń kojú ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì ìdánimọ̀ ní ibi iṣẹ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó gan ni. Torí wípé, ìwọ tí o kò bá ní káàdì ìdánimọ̀ ti ibi iṣẹ́, wọn ò lè gbà kí o wọ ilé tí ibi tí a ti ń ṣiṣẹ́. Torí wípé, security àdènà ó wà lẹ́nu ọ̀nà, ó sì máa yẹ káàdì rẹ wò kí o tó wọlé. Ìwọ tí o bá ní káàdì tàbí tí o bá gbàgbẹ́ káàdì rẹ sí ilé, kò ní gbà kí o wọlé. Kì í tì wá ṣe ibi iṣẹ́ wa nìkan ni a ti ń lo káàdì. Àwọn ibi iṣẹ́ míràn wọ́n pọ̀ lọ tí wọ́n lo káàdì náà pẹ̀lú ilé ìwé wọn. Àwọn náà ní káàdì ìdánimọ̀ tí àwọn akẹ́kọ̀ọ́ máa fi ń wọlé ní ẹnu géètì. Káàdì ìdánimọ̀ yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó gan ni. Torí wípé, àwọn ẹlòmíì tí wọn kò sí níbi iṣẹ́ wa, wọ́n lè ṣàdédé fẹ́ wá kí wọ́n wọ ilé. Ṣùgbọ́n, àdènà tó wà lẹ́nu ọ̀nà á béèrè káàdì. Tí wọn kò bá ní, ó máa dá wọn padà. Èyí máa ń fa, ó máa ń mú kí security kí ó tight ní ibi iṣẹ́. Àwọn ẹlòmíràn kàn lè dédé já wá, wá wọlé, wọ́n kàn máa fa jàgídíjàgan. Eléyìí ó máa dinku. Òun ni káàdì iṣẹ́, káàdì ìdánimọ̀, òun ló ṣe é ṣe pàtàkì.

Ọ̀nà méjì lò pín sí tí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Nínú kí n rà á fún ara mi, kí n lọ sí ọjà tàbí kí n order ẹ̀ látọrí website tí wọ́n ti ń ta nǹkan bíi Jumia tàbí Konga, tàbí kí wọ́n pèsè rẹ̀ fún mi. Bo ṣe láti ibi iṣẹ́ ni, láti ọ̀dọ̀ orẹ tàbí kí ẹnìkan ṣàá fún mi. Ọ̀nà méjì tí mo ṣe máa ń rí àwọn ohun èlò nìyen.

Àwọn ìmọ̀ tuntun pọ̀ tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi. Ó pọ̀ lọ jáǹtì ìrẹ́rẹ́ tí mi le kà tán, torí wípé ní ojoojúmọ́ ni ìmọ̀ tuntun ń jáde. Bí ó sì ṣe ń jáde, a ní láti máa kọ́ kí a sì máa mọ̀ o kí iṣẹ́ wa kí ó lè máa lọ dáradára. Lára àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun ni ìmọ̀ cyber security tó jẹ́ wípé bí àwọn èèyàn ṣe lè máa dáàbòbò ara wọn ní orí ẹ̀rọ ayélujára. Ikeji tó dàbí rẹ̀, òun ni software development. Bí èèyàn ṣe lè máa ṣe àwọn application fún fóònù tàbí ẹ̀rọ kọ̀m̀pútà tí gbogbo àwọn ènìyàn lè máa lò. Ikẹta, òun ni graphic design. Bí èèyàn ṣe lè máa ṣe àwòrán tí ó máa fa ojúmọ́ra, tí èèyàn lè fi ṣe àkọ́lé tàbí àkórí fún ayẹyẹ tèèyàn bá fẹ́ ṣe. Ikẹta sì ni wẹb-- ìkẹrin ni web development. Bí èèyàn ṣe lè máa ṣe website tuntun. Tí èèyàn bá ti ṣe website tàwọn èèyàn lè máa lọ lóòrèkóòrè láti mọ nǹkan tó ń lọ. Ara àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ leléyìí, ṣùgbọ́n ó sì pọ̀ gidigidi.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa owó pamọ́. Ni ayé tá a wà yìí, ó ṣe kókó kí èèyàn kí ó máa pa owó pamọ́. Torí tí èèyàn kò bá pa owó pamọ́, ẹni yẹn a fẹ́ lè wọ gbèsè. Pípá owó pamọ́ ó ṣe pàtàkì, ó ṣe kókó gan ni. Torí ijọ́ mìíràn máa wà tí kò ní sí owó kankan lọ́wọ́ ẹni. Owó tí èèyàn tó pa pamọ́, òun ni ọ́n máa lọ ti ọwọ́ bọ̀ tí ó máa yọ tí yóò ná. Láìsí pé ẹni yẹn pa owó pamọ́ kò ní rí ìkankan ná. Ni ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mò máa ń pa owó pamọ́. Oloye tí mò máa ń pa pamọ́ ni ọ̀sẹ̀, lóṣù Oloye tí mò máa ń pa pamọ́. Torí nígbà mìíràn ọjọ́ sì máa wà tó jẹ́ wípé kò ní sí owó kankan lọ́wọ́ mi. Kò ní sí ọwọ́ ẹni tí mo ti máa béèrè owó. Ṣùgbọ́n owó tí mo pa pamọ́ ibẹ̀ ni màá lọ, tí màá ti lọ yọ díẹ̀ tí mo máa ná tí màá tó fi gbéra padà. Òun ló ṣe ṣẹ́ pàtàkì kí èèyàn kí ó máa pa owó pamọ́